Mo máa ń gba ìyìn ní ìgbà mìíràn tí mo bá ṣe ohun kàn tó dára. Ó yá fún àwọn ọ̀gá mi tàbí fún àwọn ènìyàn. Mo máa ń gba ìyìn lẹ́nu àwọn ènìyàn tí mo bá ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ.

Ó ti pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù, bí ọdún kan sẹ́yìn mi o gun ọkọ̀ akẹ́rù. N torí mi ò kí ń sábà kó ẹrù ní ìgbati mo bá jáde, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni mo sábà máa ń wọ̀.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù púpọ̀ nígbà ewe nigba miiran, mo fẹ́ràn Yorùbá tàbí èdè Gẹ̀ẹ́sì. Àwọn ni kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jùlọ.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, àwọn ni kọ̀ǹpútà, iná àti Íńtánẹ́ẹ̀tì, bẹ́ẹ̀ ni a má ń lo gègé àti ìwé. Àwọn nǹkan tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá, nítorí mo fẹ́ràn kí ara mi má wà ní pípé. Nítorí náà ni mo máa ń ṣe ìdárayá. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ṣe ìdárayá, mo máa ń wà ní pípé ara, mi ò sì kí ń sábà sáré.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé dáadáa. Nítorí pé mo fẹ́ràn kí n máa lẹ́kún nínú ìmọ̀ àti kí n túnbọ̀ máa lẹ́kún nípa òye nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká mi. Tí mo bá ń ka ìwé, ó máa ń jẹ́ kí ọpọlọ mi kó túnbọ̀ pọ̀ sí.

Oríṣiríṣi ǹkan ni ó má ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ nígbà mìíràn tí mo bá n ṣe iṣẹ́. Àmọ́ tí iṣẹ́ náà bá ti pọ̀jù, a bá ra lọ. Abi nigba miiràn tí ẹbí bá ń pa mí ní ibi iṣẹ́, ó má ń fún mi ní ìtara ní ibi iṣẹ́.

Mi ò kí ń parọ́ ọkàn ní ìgbà tí iṣẹ́ bá pọ̀ funmi.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń da ọkọ̀ dúró ní ìdojúkọjú.

Rárá o, mi ò kí ń di ọjà abọ̀ nígbà tí mo bá wà nínú oko.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa ya àwòrán ara mi tàbí àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn ẹbí mi. Mo máa ń ya àwòrán wọn dáradára.

Mo fẹ́ràn adùn chocolate nínú ice cream àti adùn strawberry, àwọn ni adùn tí mo fẹ́ràn jù nínú ice cream.

Bẹ́ẹ̀ni owó tí mò ń gba dára tó àmọ́ tí mo bá rí àlèkun owó, inú mi ó dùn si.

Mo máa ń gba owó àwọn ènìyàn nípa kí ń bà wọ́n lọ́wọ́ tí a bá fẹ́ kí ra wa àbí kí a dimọ̀ra wa.

Ní ọdún tó kọjá lọ ní mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kú. Tórí n pé mi ò fẹ́ràn kí oúnjẹ máa ṣòfò nínú ilé, fun ìdí òyí, mo máa ń jẹ oúnjẹ tó kú.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń se ìrànwọ́ àkọ́kọ́.

Beeni, mo maa n se igbejade ni ibise.

Bẹ́ẹ̀ ni, mo máa n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà nínú ilé mi.

Rárá o, rárá o, mi ò tíì bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò erọ̀ rí rárá.

Abimi ni oṣù Sẹẹrẹ. Oṣù àkọ́kọ́ nínú ọdún. Ọjọ́ mẹ́ẹ̀dọ́gbọ̀n ni oṣù taa bí mi.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà láti ṣètò iṣẹ́ àkànṣe. Mo máa ń ya iṣẹ́ àkànṣe sọ́tọ̀ ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ ṣiṣẹ́.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ó dára dáradára lọ́pọ̀lọpọ̀.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ojoojúmọ́, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní àárọ̀ àti alẹ́. Nítorí ìmọ́tótó ló le ṣe gun àwọn gbígbá. Titun máa ṣe ìmọ́tótó ara mi ní olórìko rí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù nítorí ó máa ń rọrùn kò kí ń ṣì gba àkókò rárá rárá.

Mo máa ń ṣètò àwọn ìṣòro, mo máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti sùúrù àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Mi ò kí ń rí wọ́n fín, mi ò sì kí ń wuwà ìgbéraga rárá si wọ́n.

Mo máa ń gbọ́ orin. Orin ni mo máa ń gbọ́ tí mo bá wà nínú ọkọ̀. Nígbà mìíràn, mo lè gbọ́ orin fújì tàbí àpàlà tàbí àwọn orin ẹ̀mí. Mo si tun lè gbọ́ orin ìfẹ́ ní ìgbà mìíràn tàbí orin tàkasufe.

Mi o kìí lo àwon isé bounce kankan.

Mo máa ń gbọ́ ero àwọn oníbàárà pẹ̀lú àpọ́nle, ìrẹ̀lẹ̀ àti sùúrù.

Rárá o, mi ò kí ń tan ìkíni lórí fóònù mi.

Agogo márùn-ún, ago márùn-ún ni mo ṣètò agogo ìji mi ní ojoojúmọ́ láàrọ̀ láàrọ̀ nítorí kí n lè bá tètè múra fún ibi iṣẹ́ kí ń má ba à pẹ́ dé ibi iṣẹ́

Mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ ní àná.

Bẹ́ẹ̀ ni, mo ní ètò ààbò computer.

N kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ ní àárọ̀ òde yìí. Àárọ̀ yìí ni mo kẹ́ n kọ ǹkan tuntun ní ibi iṣẹ́, nítorí mo fẹ́ràn láti máa ṣe ǹkan tuntun àti ǹkan tó tayọ láàárín àwọn ẹlẹgbẹ́ mi oko nílé bá tayọ.

Mo máa ń rántí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ así náà nípa kí ń kọ́lẹ̀ àti wípé wu ní ọpọlọ láti máa rántí nnkan dáradára.

Mo fẹ́ran ìbọsẹ̀ pẹlẹbẹ tí kò ga ju, tí kò si kuruju nítorí pé mo jẹ́ èèyàn kúkúrú. Nítorí náà, mo ti máa ń wọ ìbọsẹ̀ tó ga, àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹsẹ̀ máa ń ro mí tí mo bá wọ ìbọsẹ̀ tó ga jù. Nítorí náà, mo ti máa ń wọ ìbọsẹ̀ kúkúrú.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe sọ́dọ̀ sun ọkàn.

Mo máa ń mú ra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà nípa kí n ka àwọn ìbéèrè wọn kí n sì wá ìdáhùn fún. A ti rí pé.

Má bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ìrẹlẹ ìbọ̀wọ̀ tí apọ́nlé, àti sùúrù lópọ̀lópọ̀. Nítorí tí kó má ba à fa ìjà láàárín wọn. Àti nítorí kí àríyànjiyàn kó má ba à wáyé kí iṣẹ́ wa lè máa lọ déédé.

Bẹ́ẹ̀ni, mo máa ka àwọn àdéhùn dáadáa. Nítorí pé mo jẹ́ ènìyàn kan tó máa ń mú àdéhùn ṣe, mo sì jẹ́ ènìyàn tó máa ń pọn àdéhùn lè dáadáa. Fún ìdí èyí, mo máa ka àwọn àdéhùn.

Mi ò kí ń pàrọ̀ ọkàn mi rárá àti rárá.

Bẹ́ẹ̀ ni, mò ń wọ aṣọ àkàyọ́ rí ní ibi iṣẹ́.

Ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi láàárọ̀, lọ́sàn-án àti lálẹ́. Nítorí wípé ní òpòlopò ìgbà àwọn ímeèlì tó ṣe pàtàkì tó bá iṣẹ́ mi mu ni mo máa ń wọlé, torí rẹ̀ ni mo fi máa ń yẹ̀ wò dáadáa.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó pọ̀ tó ẹgbẹ̀rún méjì data nítorí wipé mo máa ń lo data fún iṣẹ́ mi lọ́pọ̀lọ́pọ̀.

Tábìlì iṣẹ́ mi ó ga sókè, ó sì gùn ó tẹ pẹrẹse. Bẹ́ẹ̀ni, ó mọ́ tónítóní ó sì rọrùn láti fi ṣiṣẹ́ dáadáa.

Etígbọ oríṣiríṣi òun ni mo máa ń lò.

Mi ò kí ń rí lílo àkókó tnígbà tí mo bá wà nínú ìlà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pa mo sórí cloud. Nítorí ìgbà mìíràn tí ó bá ṣe sọ̀sọ̀ ni tí mo bá ti wọrí cloud mi, màá rí n bẹ́ẹ̀.